Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbúra búra nígbà tí mo bá ń sùn. Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé mo fẹ́ràn láti bo gbogbo ara mi tí m bá fẹ́ sùn. Mo sì fẹ́ràn aṣọ ìbora láti bo ara mi tí m bá fẹ́ sùn, nítorí ìdí abámejì kọ, nítorí ìdí tó pọ̀ náà ni mo jẹ́ ẹnìkan tó kórìíra ẹ̀fọn. Mo dẹ̀ jẹ́ ẹnìkan tó kórìíra tí ò fẹ́ràn òtútù púpọ̀. Mo fẹ́ràn kí oru mú mi díẹ̀ ju ko tútù mú mi lọ. Idí nìyí ni ìdí tí mo máa ń fi aṣọ ìbora bora ní ọ̀pọ̀ ìgbà. Ní tí mo fi ń fi aṣọ ìbora bora ní ọ̀pọ̀ ìgbà torí ìgbà tí wa mò wà ní kékeré ní ìlú tí a ti bí mi, ó jẹ́ àdúgbò kan tí ó bọ́ sí ẹ̀bá etí odò, ẹ̀bá etí odò. A sì gbogbo wa láti mọ̀ pé ẹ̀bá etí odò jẹ́ ibi kan tí omi, tí omi wà tí ó ra atẹ́gùn bẹ́ẹ̀, ó sì máa ń tutù ní gbogbo ìgbà. N, ó máa ń tutù. Èyí ló ti mọ̀ mi lára láti Mo fẹ́ran aṣọ ìbora púpọ̀. Mo fẹ́ran aṣọ ìbúra púpọ̀. Mo fẹ́ran aṣọ, mo fẹ́ran aṣọ ìbúra púpọ̀ ju-- ó mọ̀ mi lára. Mo sì tún ń kọ́ nǹkan kan ní ilẹ̀, ní ọ̀dọ̀ grammar mi nípa, nípa ọ̀dọ̀ ìyá àgbà, l'ọ̀dọ̀ ìyá àgbà nípa aṣọ ìbora bíbò. Ó ní ó mọ jẹ́ kí ara kó, kó jọ̀lọ̀ ju àwọn tó máa ń sùn láì wọ̀ṣọ̀ sùn lọ. Mo lè máa wọ̀ṣọ̀ o. Mo lè máa wọ̀ṣọ̀ sùn. Ṣùgbọ́n màá ní dá, màá mọ̀, màá rí dájú pé mo fi aṣọ, màá fi, mo rí, màá rí dájú pé mo fi aṣọ bora ko to di pé mo sùn lọ. Mo wá lè jí láàárín oru ká aṣọ ìbúra tí kúrò lára mi o tọ̀. Iyun, iyun jẹ bó ṣe jẹ́. Ṣùgbọ́n tí m bá fẹ́ sùn, oru mú o, òtútù mú o, mo máa ń, mo máa ń gbá, mo máa ń jẹ́ kí ó ti mọ̀ mi lára láti ilẹ̀ láti fi aṣọ ìbora bora. Mo máa ń fi aṣọ ìbora bora gan ní gbogbo ìgbà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́, olórí iṣẹ́ mi. Ó jẹ́, ó jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán, tó sì lámílàkà. Hmm, jẹ́ kí n sọ baun. O je ibasepo to dan moran to si lamilaaka ni o wa laarin emi ati olori ise, olori ise ti mo n ba sise. Eni ti mo n ba sise, olori ise mi, eni ti mo n ba sise je eni Iwa emi ati olori ise mi fe papo. Hmm o fe papo gan-an ni o fẹ́ ìbáṣepọ̀ wa si dánmọ́rán, ibasepo wa danmoran, ibasepo wa lamilaaka, ibasepo wa yato, o ri bakan naa, hmm ibasepo wa ri bakan naa. O mu mi gege bi aburo, emi naa mu gege bi oga oga mi. O mu mi gege bi, mo mu gege bi egbon, o mu gege bi aburo, mo mu gege bi egbon. To ba debi ka ti sere, a sere. To ba debi ka sise, a sise. Mo de ma n so yen fun awon to je omo leyin temi naa nile ise ti mo n so yii, ile ise wa. So mo je ka, awon naa, ola awon naa, awon naa mo pe Ìbáṣepọ̀ to wa láàrin laarin ọ̀gá, ọ̀gá wa pátápátá àti ọ̀gá wa náà kejì tó jẹ̀mí, ó dánmọ́rán. Ó jẹ́ kó, kí ẹ̀ka náà gbòòrò lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ aṣọmọgbé tèmi náà. Ìbáṣepọ̀ tó, tó dáa ni. Ìbáṣepọ̀ tó, tó, tó dáa ni. Olórí ilé iṣẹ́ wa náà èèyàn dáadáa ni, bàbá dáadáa ni, ẹ̀gbọ́n dáadáa ni, ọ̀gá dáadáa náà sì tún ni. Ó ní Ìbáṣepọ̀ wa dánmọ́rán gan. Mo rántí ìgbà kan mo lọ mú, mo, mo nílò láti lọ ṣe ojú ẹ ní orí, orí tẹlifísàn ní ìgbà kan náà lọjọ́ náà lọ́hùn, ọjọ́ náà. Tí ìbáṣepọ̀ wa, ibi tí ìbáṣepọ̀ wa dánmọ́rán dé, ìbáṣepọ̀ wa tó, tó, tó dé, tó, tó, tó lámílàkà Tó ṣee sọ, tóju sí rí tẹnu mọ́. Ìbáṣepọ̀ tó wà láàrin emi àti olórí ilé iṣẹ́ wa, ìbáṣepọ̀ tó dánmọ́rán, ìbáṣepọ̀ tó dáa gan páápàá. Boya nitorí bí wọ́n ṣe mu mí, torí bí wọ́n ṣe mu mi gẹ́gẹ́ bí àbúrò, bi emí naa ṣe mu won gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, wọ́n mu mí gẹ́gẹ́ bí ọmọ ìṣe, èmi náà mu wọn gẹ́gẹ́ bí ọ̀gá ilé iṣẹ́ mi. Ìbáṣepọ̀ tó dánmọ́rán ni. Ìbáṣepọ̀ dáadáa, Ìbáṣepọ̀ tó dára ni. Oye tí, tẹ bá, tí ẹ bá rọ̀gá mi, tí ẹ bá rí olórí ilé iṣẹ́ wa ńigbá mi, ẹ rò pé èmi àti wọn bí ọmọ ìyá. A máa ń mú, wọ́n mu mí gẹ́gẹ́ bí ọmọ ìyá. Ìbáṣepọ̀ tó lomi, tó dáa, tó sì lamiláaka ni. Ìbáṣepọ̀ tó dánmọ́rán, tó ní ìtumọ̀, tó dáa gan-an ni. Ìbáṣepọ̀ ńlá ni tó wà láàrin emi àti ilé iṣẹ́ wa. Ìbáṣepọ̀ ńlá, ìbáṣepọ̀ olóríire, ìbáṣepọ̀ dáadáa, ìbáṣepọ̀ tó dáa wà láàrin emi àti ọ̀gá mi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Mi ò, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba o. Ni-nítorí pé tó ti bá ń ṣe níta gbangba, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa máa rí èèyàn. Tẹ́níbọ̀dì bá ti ń kọjá lọ, tó bá ti ń kọjá bọ̀, ó wà fixible, ó máa rí ǹkan tí èèyàn ń ṣe. So, mo jẹ́ kí n kò jẹ́ kí n fẹ́ràn sí iṣẹ́ ìta gbangba lánàá. Mo fẹ́ràn iṣẹ́ inú ilé. Ká máa wà nínú ilé ka iṣẹ́ tó jẹ́ indoor jẹ́, kó jẹ́ inú ilé ló wà kìí sí iṣẹ́ ìta gbangba. Ìyẹn ká máa rin kiri, ìbíṣẹ́ mákẹ́ta, ise ìta gbangba, ìṣe mákẹta, mi ò fẹ́ràn re.